Eh, ìgbà mẹ́ta àti ìgbà mẹ́rin mo máa ń ní ipadẹ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Eh, tó bá tì di eh àkọ́kọ́ àkọ́kọ́ ìpàdé ta bá ti kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ yẹn, orí internet ni a ti máa ń ṣe, a kìí ríra a sí ojú orí internet ni a ti máa ń ṣe ìpàdé náà. Tí ẹlẹ́kẹ́jì yẹn lórí internet náà sì ni àti ẹlẹ́kẹta náà orí internet ni àmọ́ eyo kan tó ku iyẹn ló wa ṣe pàtàkì jù gangan, a máa ríra sí ojú ní ilé iṣẹ́ láti ṣe ìpàdé náà ká lè mọ bí ǹkan tí ń lọ àti ká lè mọ bí àwọn kan ta ṣe ìpàdé lórí rẹ̀ ní àkọ́kọ́ àti ekéjì àti ekẹta boya gbogbo wa pátápátá tí ń ṣiṣẹ́ ní orí rẹ̀. Bí ṣe ìpàdé ẹlẹ́kẹ́rin yẹn ta baa fẹ́ ri ara wa sójú ta wa n ṣe ìpàdé náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn láti máa jiyàn gan ni. Páapá jùlọ tó bá ti jẹ́ ǹkan tí mo mọ̀ ń pa gidi gidí tí mo ti a ṣe àwọn a research lórí gidigidi, mo máa ń fẹ́ràn láti máa á jiyàn nípa ẹ̀. Torí ó máa ń jẹ́ kí a mọ́ ráyè láti wá kọ́ àwọn tí mò ń jiyàn pẹ̀lú. To bá si jẹ́ ǹkan tí mò mọ̀ ń pa juwọn lọ́ máa ní àǹfààní láti kọ́ wọn bí ó ṣe rí àti bí ó ṣe yẹ kí ó ṣe rí. Ìgbà mìíràn náà mo máa ń jiyàn láti mọ àwọn ǹkan kan tí n bà ti mọ̀ dáadáa. Páapá jùlọ torí ó bá ti wù mí láti mọ̀, láti kọ́ láti ọwọ́ ènìyàn ju láti kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì lọ. Màá máa ń jiyàn pẹ̀lú ènìyàn tí n bá ti wá sọ ǹkan tí ò yẹ kí n sọ àbí ǹkan tí ò bojú mu. Ènì yen máa sọ fún mi, ènì yen máa fi yé mi pé kò rí bẹ́ẹ̀. Ẹnì yen náà sì máa sàlàyé fún mi ní ìgbà ta bá ń jiyàn náà. Ara ǹkan tí mo se fẹ́ràn láti máa jiyàn gidi gan nìyẹn. I de sì máa ń jẹ́ kí èèyàn rí àwọn èèyàn bá sọ̀rọ̀. Tin bá ti ń jiyàn bẹ́yẹ̀n a máa a n sọ̀rọ̀. Gbogbo àwọn èèyàn náà tó wọ́n fẹ́ dá sí. Tin bá ti ń jiyàn lórí ǹkan tí wọ́n mọ̀ tí ó yé wọn yéke wọ́n máa fẹ́ dá sí i ká lè kan le fi yé wa pé báyi ló ṣe rí o, kò rí bẹ́yẹn. Ara ǹkan tí mo fi fẹ́ràn láti máa jiyàn nìyẹn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ni eré ìdárayá afẹsẹ̀gbá. Tí a máa ń fi ẹsẹ̀ gbá, èyen ni mo, a fẹ́ràn jùlọ. Mo fẹ́ràn bí mo ṣe lè wò ó lórí ìntanẹ́ẹ̀tì, mo fẹ́ràn náà bí mo ṣe lè gbá á náà fúnra mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a máa ń gbá a eré afẹsẹ̀gbá tí n bá ti dé láti ibiṣẹ́ bẹ́ẹ̀ yẹn tí ilẹ̀ ò bá ti ṣú gidi. A máa maa tẹlé àwọn ọrẹ mi lọ sí ibi tí a ti máa ń gbá eré ìdárayá náà. A máa ń pọ̀ síbẹ̀ gidi gan ni, ó de si máa ń mú inú èèyàn dùn. A máa ń gbá láti ìrọ̀lẹ́ dé ago mẹ́rin, dí bí ago méje tí ilẹ̀ bá ti máa ṣú, gbogbo wa ti máa lọlé. Taba de tí ń wòó náà, tí wọ́n bá ti ní ẹrẹ́ afẹsẹ̀gbá kankan tí ó wù wá wò bí tí o bá ti jẹ́ orílẹ̀ èdè wa ni, ó fẹ́ gbá eré ìdárayá náà ló fẹ́ gbá eré afẹsẹ̀gbá náà, gbogbo wa máa wò ó, o máa wù wá wò inú wa de si máa dùn láti rí kí orílẹ̀ èdè wa kí ó na orílẹ̀ èdè kejì tí wọ́n ń jọ gbá eré ìdárayá náà. Àwọn nǹkan tó mú mi láti fẹ́ràn rẹ̀ jùlọ ni ìyẹn.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa kọrin gidigidi àmọ́ mi i ṣe ẹni tó mọ orin kọ bẹ́yẹn bí àwọn tó ti ń kọ láti kékeré síbẹ̀síbẹ̀ náà. Emi si fẹ́ràn láti máa kọrin, tin ba tin ko ti n ba ti n kọrin bẹ́yẹn inú mi máa n dùn o de máa n je ki ọkàn mi balẹ̀ pápá jùlọ tí bá ń kọ pẹ̀lú àwọn ènìyàn mìíràn tó wà ní àwùjọ pẹ̀lú mi. Ìgbà mìíràn àwọn tí mo bá ń kọ pẹ̀lú wọn lè mọ orin kọ jù mí, ìgbà mìíràn na mo lè mọ̀ ń kọ ju wọn síbẹ̀síbẹ̀ lọ àmájọ ń kọ pọ̀ ní inú wa á dẹ̀ sì máa ń dùn, inú gbogbo wa a dẹ̀ sì máa ń dùn. Ti bá dẹ̀ ti fẹ́ kọrin bẹ́yẹn, ti bá ti fẹ́ wá orin tuntun tó dùn tí mo fẹ́ mọ mọ́ lá, mọ̀ bọ̀n ṣẹ́ ń kọ, mo máa ń lo àwọn streaming app kọ̀ọ̀kan ní orí fóònù mi ibe ni ma ti wa orin tuntun tí mo fẹ́ kọ. Tí mo bá ti fẹ́ràn rẹ̀ gidi, mo máa bẹ̀rẹ̀ síi kọ kí lè máa kọ, kí lè lè máa fi kọrin, ko dè lè máa mú inú mi dùn. Àwọn ìgbà tí mo máa ń kọrin ni ìgbà tí ó bá ti remí tàbí ti n ba ti nílò láti mú kí inú mi dùn. Ìgbà mìíràn náà tí èèyàn bá ní kéékèé ń bá òun kọrin pé ka jọ kọrin, tó bá wù mí ńkọ mo lè bá a kọrin. Papa jùlọ tí ó bá sì jẹ́ orin tí mo mọ̀ dáadáa tí mo dẹ̀ ti fẹ́ràn dáadáa. Kéékèé orin máa ń mú àwọn àǹfààní wá sí, ó máa ń mú àwọn àǹfààní púpọ̀ wá fún èèyàn. Pápá jùlọ èèyàn lè rí àwọn ọ̀rẹ́ tuntun, èèyàn de sì le rí àwọn tí ò mọ̀ rí tó jẹ́ kí orin yẹn ló máa mú wọn pọ̀. Tí wọ́n bá ti ẹ̀dọ̀rẹ́ pẹ̀lú wọn, a máa ń múra. Ara nkan àti àǹfààní tí orin kíkọ máa ń mú wá ìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán gídìgidi. Tí máa ti rí nǹkan tó mú nu mí dùn, tí mi de sí fẹ́ gbàgbé rẹ̀, tàbí tí mo bá fẹ́ máa wo ní ọjọ́ iwájú, tàbí tí mo fẹ́ fi wọn èèyàn tí mo fẹ́ dárí, mo máa ya àwòrán rẹ̀ lórí, à, fóònù mi. Mo máa lo fóònù mi, yà àwòrán náà. Ẹh tí màá dẹ̀ ti wà ní, à, àwọn nǹkan àwùjọ tí a bá n ṣe láwùjọ, tí màá ti fẹ́ gbàgbé rẹ̀ àbí tí màá ti lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn ará ebi mi, tí a bá dẹ̀ ti wọ aṣọ tí, à, ó wù yàn lójú dáradára tí inú wa gbogbo a bá dẹ̀ ti ń dùn, gbogbo wa lè jọ yàwòrán pọ̀. Ka má bàà gbàgbé, ónikaluku máa mú, à, ṣiṣẹ́. A máa yàwòrán sí orí, à, fóònù. A lè ṣe pé àwọn tó máa ń fi ṣiṣẹ́ ọwọ́ kó wáa yà wá. Àwọn ló mọ àwòrán ń yá ju, wọ́n dẹ̀ lè yá ju ẹ̀yi tí a máa ń yà sí orí fóònù. A san owo fún wọn kó yà wá. A máa pín àwòrán náà ní, à, àárín ara wa kó ní kaluku lọ ṣe ti ti ẹ́. Ka lè máa rántí ọjọ́ náà. Ọjọ́ ìdùnnú náà ka lè máa rántí ẹ̀. Gbà t'àwọn ẹeyan máa n ra àwòrán jùlọ ní, à, tí nǹkan tó bá mú inú èèyàn dùn bá ti ṣẹlẹ̀. Tí èèyàn náà bá dẹ̀ ti fẹ́ gbàgbé rẹ̀, eeyan máa ya àwòrán rẹ̀. Tàbí tí ẹ máa ti rí nǹkan tí ó wù tó fẹ́ràn, eeyan lè ya àwòrán rẹ̀ náà. Mo dẹ̀ ti máa ń ya àwòrán ara mi náà ní ìgbà mí tí n bàá ti rí nǹkan tí mo bá ti rí nǹkan tó ṣẹlẹ̀ tí mi o fẹ́ gbàgbé, mo máa ya àwòrán rẹ̀ kí n lè rí i ní ìjọ́wájú tàbí tí mo bá ti fẹ́ rí rán tí rẹ̀ lọ́jọ́ iwájú, mo lè ya àwòrán rẹ̀ náà kí n lè fi ìyẹn rán tí. Tí màá ti bá rí àwòrán náà, mo máa rántí pé nǹkan báì báì ló ṣẹlẹ̀ ní, à, ìkẹyìn àti ìgbà báì báì náà ló ṣẹlẹ̀. Àti àwọn báì báì náà ni a jọ máa ń bẹ̀ nígbà yẹn. Àwọn nǹkan tó máa ń mú kí inú èèyàn dùn náà niyen ko de kí ń jẹ́ kí èèyàn gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní àná.

Bẹ́ẹ̀ni, èmi mọ àwọn, ah, aládúgbò mi dáradára, àmọ́ kì í ṣe gbogbo wọ́n náà ni mo mọ̀. Eh, àwọn tí mo mọ̀ jù ní àdúgbò ni àwọn tó ń gbé ní, ah, ẹ̀gbẹ́ ilé mi, àwọn tí ilé wọn sún mọ́, ah, ilé mi gidi gidi àti àwọn tí ọmọ wọn máa ń kí wa ní ilé àtàwọn náà tí ẹ máa lọ kí. Àwọn yẹn ni mo mọ̀, ah, dáradára jù ní, ah, àdúgbò. Àwọn yẹn ni aládúgbò mi tí mo mọ̀ dáradára jù. Àwọn yẹn náà ni mo máa ń kí nígbà gbogbo tí bá tì rí wọn, wọ́n tẹ̀ sí máa ń kí mi. Àná, ó máa ń dá kí ẹ máa mọ àwọn èèyàn ní àdúgbò. Tẹ́ ba tí ẹ jọ́ rẹ, ó máa ń dá kí ẹ máa mọ àwọn èèyàn ní àdúgbò kí ẹ lè máa rí èèyàn maa bá sọ̀rọ̀ ní àdúgbò, ẹ máa rí èèyàn kí, èyẹn náà tẹ́ tẹ́ sì máa mọ èròyàn lọ́wọ́ ní àdúgbò tí ǹkankan bá ṣẹlẹ̀ tí ẹ máa tẹ́ ṣi nílo ìrànlọ́wọ́. Eh, àwọn èèyàn tí mo mọ̀ jù ní àdúgbò tí mo máa ń dá sí wọ́n máa ń wá kí mi. Ìgbà mìíràn kì í ṣe mi lọ máa wá ń kí wọn, àwọn ọmọ wọn máa wá sí ẹyin ilé wa láti wáa bá awọn àgbàlagbà tó n wa n bẹ sọ̀rọ̀. Èyí tí bá sì wá rí wọn bẹ́ẹ̀ yẹn, mo máa kí wọn. Ǹkan tó mú mi láti fi mọ̀ wọ́n dáradára jù níyẹn. Ìgbà mìíràn náà àwọn òbí mi máa ń rán mi lọ sí, ẹ, sí ilé àwọn aládúgbò náà. Ẹ tí bá sì rí wọn bẹ́ẹ̀, àrankọ́ tó máa ń jẹ́ kí n fi, àtete fi dá wọn mọ̀ níyẹn, àra nkọ́ tó fi jẹ́ kí mo mọ̀ wọ́n dáradára jù níyẹn.

À bẹ́ẹ̀ni, mo ní èróńgbò. Ọkùnrin ni mí, è idi nì yi tí mo fi ní èróńgbò. Mo dẹ̀ dàgbà díẹ̀, mo ti tó ẹni tó ní iruń gbòn. Ẹ̀ kò pẹ́ tí iruń gbòn mi bẹ̀rẹ̀ sí ní wù, kò tì le tó ọjọ́ ọdún bí mẹ́ta báyìí tí iruń gbòn mi ti bẹ̀rẹ̀ sí ń wù. Ẹ kò pọ̀ dáadáa bí àwọn tẹ̀lọ́mi, kò pọ̀ bi ko po bi mo ṣe fẹ́ kó pọ̀ tó. Kò dẹ̀ pọ̀ náà bí àwọn tẹ̀lọ́mi tí mo fẹ́ràn gidi gan ni. Iruń gbòn mi ò pọ̀ bẹ́ẹ̀yẹn, mi ò de mọ ìdí tí ó fi pọ̀ bí mo ṣe fẹ́ kó ṣe pọ̀ tó. Àmọ́ mo fẹ́ràn rẹ̀ bó ṣe kéré yìí torí mo mọ̀ wipé ó sì máa wù ju eléyìí lọ, àkókò nìkan ni ó máa gbà. Ó sì máa o máa wù síí tó máa pọ̀ gidi gidi, ti mo dẹ̀ sì máa fẹ́ràn rẹ̀ ju eléyìí lọ. Ẹ̀ iruń gbòn dára gidi gan ni, o máa n jẹ́ kí ojú èèyàn ṣe dáadáa, ó dẹ̀ máa ń jẹ́ kí èèyàn rí nǹkan láti máa tọ́jú ní ojú rẹ̀ dáadáa. Àwọn èèyàn o fẹ́ kí irun gbon wọn máa dọ̀tí idi niyen, ton máa ń fi máa bójú tó ojú wọn dáadáa. Ti n bá de ti le bojú tó ojú mi dáadáa bẹ́ẹ̀ yen mo máa lè mojú tó àwọn ǹkan mi ní àrá mi dáadáa. Ǹkan tó dáa ni.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́jẹ́ bí èèyàn tó fẹ́ràn, ara mi tó dẹ̀ṣe fẹ́ràn oúnjẹ. Mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera dáadáa. Mo máa ń gbìyànjú láti máa jẹ oúnjẹ tó lérò fún ìlera ní ojoojúmọ́, ó kéré jù ní ẹ̀ẹ̀kan ní ọjọ́ kan. Mo máa ń gbìyànjú láti máa jẹ oúnjẹ tó lérò fún ìlera. Ó máa ń dá láti máa jẹ oúnjẹ tó lérò fún ìlera kí ara èèyàn lè máa ṣe, eh, yágà, kí ẹwà rẹ̀ lè ṣe máa rẹ ní. Awọn oúnjẹ tó lérò gidi, à, fún ìlera yẹn, ó máa ń ṣiṣẹ́ fún ara gidi gan ni. Ó lè kí ń jẹ́ kí, à, ó rẹ́ èèyàn láìsí nǹkan tó á ṣẹ́ni. Ó dè ṣi máa ń jẹ́ kí èèyàn dágbá dáadáa. Ara èèyàn lè ṣe máa ń dán gidi gan ni. Awọn ànfàní láti máa jẹ oúnjẹ ìlera ní niyẹn, ó dè ṣe máa ń jẹ́ kí inú èèyàn dùn. Bí èeeyan báa jẹ oúnjẹ gidi, tó ń jẹ tó ń ṣẹ́ni ni ànfàní, tó jẹ oúnjẹ radarada, inú èniyẹn máa dùn. Àwọn ikùn inú, inú, ikùn ẹni ẹ̀ ní náà máa dùn gidi gan ni. Ǹkan tó dá ni láti máa jẹ oúnjẹ tó lérò fún ìlera. Ó dá, ó máa ń ṣa torí àwọn oúnjẹ náà máa ń ṣe ànfàní gidi gan ni fún ara.

Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti ṣe ètò àwọn àràímélì mi. Ẹ̀, àkọ́kọ́ mo máa ń gbìyànjú láti máa wò ní à, ojoojúmọ́, kí n lè mọ̀ boya mọ ní iméelì pàtàkì tàbí iméèlì, ímeèlì pàtàkì. Tí n bá ti wa wọ bẹ́yẹn, tí n bá ti ri pé mo ní iméèlì pàtàkì mo máa kà. Tó bá ti jẹ́ ǹkan tí mo nílò láti dáhùn sí ni mo máa wá, bí mo ṣe lè dáhùn sí lọ́nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Tí n ba de ti wo imeeli náà ngbà míi, tí n ba ti ríi pe kii se ǹkan tó ṣe pàtàkì ni àbí kíi se ǹkan tó wúlò ni, mo máa fi i lẹ̀. Bi mo de tun se máa n se àwọn ètò imeeli mi ó ní imélì àwọn kan tí mo ń lò fún ìṣe. Ti kò jẹ́ pé kí iṣẹ́ nǹkan, ǹkan tó bá ṣe pàtàkì sí mi ló máa wọlé sí orí rẹ̀. Tó bá ṣe pàtàkì sí mí jù ló máa wọlé sílẹ̀. Ó dw si ní imi náà to ye pé àwọn ǹkan tí kò ṣe mọ́ iṣẹ́ tí ó pàkọ́ mọ́ iṣẹ́ ni o máa ń lò fún. Àwọn tó pàkọ́ mọ́ iṣẹ́ yẹn ni ẹ ma máa ń gbìyànjú láti máa wò ní ojoojúmọ́ kí n lè mọ̀ boya oní kankan tó ṣe pàtàkì tó ti wọlé sí bibẹ̀. Ìgbà mìíràn tí máa ti gbagbẹ́ láti wo imélì mi tí ba ti rántí mo máa wò ó ní ẹsẹ kéẹsẹ kí n lè rí boya ó ti ní ǹkan tó ṣe pàtàkì tó yẹ kí a ṣe ǹkan lórí rẹ̀ tó ti wọlé sí ibẹ̀ náà. Ó da kí èèyàn má wò imélì ẹ ní ìgbà tó tọ́ àti nígbà tí ó yẹ kí ṣe kankan tí ó yẹ kí ẹ̀yin máa fi falẹ̀ rárá rárá rárá. Mo de ṣe máa ń gbìyànjú láti máa fi, láti máa fi a máa fi falẹ̀.

Rárá, eh mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Ah gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ àti gẹ́gẹ́ bí mo ṣe máa ń jẹun ṣí, gbogbo oúnjẹ tí mo ti jẹ́ láti kékeré, kò sí èyí tí ah mo ní ìkórira sí. Gbogbo wọn ni mo ah fẹ́ràn ràn án, gbogbo wọn ló ti máa ń ṣiṣẹ́ fún mi. Gbogbo oúnjẹ tí mo ti jẹ rí kò sí èyí tí ah o gbe o mi ah kórira rẹ̀, gbogbo ẹni mo sì máa ń jẹ́ léèní. Pápá jù lọ àwọn tí mo bá ti fẹ́ràn jù lọ, àwọn tí ó bá ti wù mí lọ. Pápá jù lọ àwọn oúnjẹ ta ta jẹ́ ní ẹ̀hà èdè Yorùbá, tá jẹ́ ní àṣà wa. Óru àwọn oúnjẹ yẹn, a máa ń wù mí jẹ wọn, kì í jẹ nkán tí mo máa ń sá fún, mi ò dẹ́ kín kórìra wọn. Gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ láti ìgbà tí mo ti ń jẹun láti kékeré, kò sí oúnjẹ kankan tí mo ní ìkórira fún rí láti ìgbà tí mo sì wà ní kékeré. Àmọ́ mi ò mọ̀ boya oúnjẹ wa tí mo máa jẹ́ ní ijo iwájú tó jẹ́ ti máa kórìíra rẹ̀ gidi gan ni. Eh bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó fẹ́ràn láti máa jẹun gidigidi, pàápàá jùlọ àwọn oúnjẹ tó á ṣe eh ànfààní fún ah agó ara ènìyàn, àwọn ni mo fẹ́ràn láti máa jẹ́ jù.

Ibi tí mo ti máa ń ra ǹkan máa ń pọ̀. Ìgbà mìíràn mo máa ń ra nǹkan ní orí internet, ǹkan tí a ń pè ní online shopping. Ìgbà mìíràn, ibẹ̀ ni mo ti máa ń ra nǹkan. Ìgbà mìíràn náà mo máa ń ra nǹkan ní àdúgbò. Ìgbà mìíràn náà mi ò sì máa ń ra ǹkan ní ọjà. Nǹkan tí n bá ti fẹ́ rà ni ó máa ń jẹ́ kí mọ ibi tó yẹ kí n ti ràá. Tó bá sì jẹ́ nǹkan tó ṣe papọ̀ mọ́ nǹkan tí mo máa lò fún fóònù mi, mo máa ń fẹ́ràn láti máa rà á ní orí internet. Ìyẹn ni àwọn online shopping app tí a ti máa ń ra nǹkan. Wọ́n máa gbé wá bá mi ní ilé mi. Ó jẹ́ ǹkan tí èèyàn ò ń ṣe wàhálà lórí. Máa kàn jòkó sílé, máa dẹ̀ wa ǹkan tí mo fẹ́ ní orí fóònù mi, wọn á dẹ̀ gbé wá bá mi tí màá ti san owó rẹ̀. Ọ̀nà mìíràn náà dẹ̀ síi ni pé tí mo bá ti fẹ́ ra ǹkan, ǹkan tí mo bá ti fẹ́ rà bá sì jẹ́ ǹkan jíjẹ, mo máa nílò láti lọ sí ọjà láti lọ rà. Tó bá sì jẹ́ ǹkan tó pọ̀ gidi gan ni, màá lọ sí ọjà tó jìnnà díẹ̀ torí ǹkan wọ́n tó èyí tó sún mọ́. Màá lọ sí ọjà tó jìnnà jíjẹ láti lọ ra ǹkan bẹ́ẹ̀. Tó bá sì jẹ́ ǹkan tí mo nílò ẹsẹkẹsẹ ni, mo lè lọ sí ọjà kékeré tó wà ní àdúgbò mi láti lọ rà torí pé mo ní lò rẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀. Ǹkan tí n bá ti fẹ́ rà ni ó máa ń jẹ́ kí n mọ ibi tí mo ti máa rà á. Tí ó bá jẹ́ ǹkan tí mo fẹ́ lọ rà ní ọjà ni mo máa kọ sílẹ̀. To ba sì jẹ́ ǹkan tó kan, mo máa kọ gbogbo nnkan sílẹ̀ kí lè máa ba à gbàgbé, kí n lè mọ iye tí gbogbo rẹ̀ lè jẹ́, kí n máa ba à fi owó ṣòfò, kí n máa dẹ̀ sí lọ ra ǹkan tí èmi ò nílò. Mo máa ń ṣe eleyi náà ní orí fóònù mi. Tí n ba ti fẹ́ ra ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń ṣàkíyèsí pé àwọn ǹkan tí mo bá nílò gangangangan ni mo máa ń rà pé mi kì í ra àwọn ǹkan tí kò ní wúlò fún mi torí pé mo rò pé wọ́n dára tàbí pé mo rò pé owó wọ́n o won. Mo máa ń ṣàkíyèsí eleyi kí n máa ba ma fi owó ṣòfò.

Rárá, èmi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní àpópónà. Ẹ̀, tó bá ti se ounje ní pópónà bẹ́yẹn, eyàn o mọ̀ ibi tán tí ṣe, boyá àyíká tán tí ṣe bí a ó mọ̀ gidigan ni. Ẹ̀, tó bá ti s'ounjẹ ní pópónà bẹ́yẹn, èyàn o mọ̀ ibi tán tí ṣe, boyá àyíká tán tí ṣe boya ó mọ̀ gidigan ni. Mi ò dé kí n mọ́ ìgbà mi nkan tí wọ́n máa ń fi sí oúnjẹ. Kì í ṣe gbogbo wọn ló mọ̀ bẹ́yẹn. Ẹ̀ kì í ṣe gbogbo àwọn tó bá ń s'ounje yẹn ni ó a mọ̀ tí wọ́n yẹn sì mọ̀ ǹkan tó yẹ kí wọ́n ṣe. Ìgbà mìíràn ìbítà tí wọ́n máa ń s'ounje náà máa dọ̀tí gidigidi, àmọ́ èèyàn ò ní mọ̀ torí èèyàn ò sí nbẹ̀. Ẹ̀ nígbà tí wọ́n ń s'ounje idí nìyẹn tí mi kì í fẹ́ ra oúnjẹ ní à pópónà. Pápá ìṣòjò tó bá ti gbé oúnjẹ náà, wọ́n á sì ń tà níbi tí a ó dọ̀tí ní àyíká tó dọ̀tí tí ò dẹ̀ sì bojúmu. Mo máa mọ̀ pé ẹni tó ń ta oúnjẹ yìí, ẹni tó dọ̀tí ni pé kò mọ̀ ǹkan tó yẹ kó ó ṣe. Pààrọ̀ oúnjẹ títa àti oúnjẹ ṣíṣe, ìdí nìyẹn tí mi kì í fẹ́ rà á torí mi dẹ̀, mo dẹ̀ máa rò pé àwọn oúnjẹ tó ń tà ní pópónà yẹn, wọn kì í ṣe oúnjẹ tó dára fún àgọ́ ara torí èèyàn ò mọ̀ ǹkan tó ti fi ṣi. Èèyàn ò dẹ̀ mọ̀ ǹkan tó ti fi ṣe, èèyàn ò mọ̀ ibi tán tí ṣe, èèyàn ò dẹ̀ mọ̀ boya ẹni tó dọ̀tí ni ó ṣe oúnjẹ náà. Ìdí nìyẹn tí mi kì í máa rà á. Àwọn ìdí tí mi kì í máa ń ra oúnjẹ ní pópónà nìyẹn. Mo máa ń fẹ́ràn láti máa mára oúnjẹ ní pópónà torí èèyàn ò mọ̀ ǹkan tó ń jẹ ẹ máa ṣe sí ara tí ẹ̀yin bá sì jẹ.

Tí n bá ti fẹ́ tajà fún èeyàn, mo máa ń ṣàkíyèsí pé mo ṣé dáadáa, pé ó jẹ́ nǹkan tó mọ́ tónítóní. Ó dẹ sì jẹ́ nǹkan tí ẹni náà tó fẹ́ rà kó fẹ́. Mo máa ń beèrè lọ́wọ́ ẹni náà pàtó nǹkan tó fẹ́ gidi, nǹkan tó fẹ́ gan gan. Kí n lè mọ̀ bí mo ṣe máa ṣetó ọjà náà tí mo fẹ́ tà fún, kí inú rẹ̀ lè dun sí mi kó lè padà wá. Ko de sì lè mọ̀ wipé ní ilé iṣẹ́ tiwa o, àwa máa ń tọ́jú àwọn tó máa n rá nǹkan ní owọ́ wa gidigidi, a dè sì máa n ka ọ̀rọ̀ wọn sí, a kì ń fi ọ̀rọ̀ wọn ṣeré. Awon nǹkan tí mo máa ń ṣe nìyẹn láti rí i pé ọjà mi a kó dára. Mo dè sì máa n fẹ́ràn láti jẹ́ kó máa wo èeyàn ní ojú. To jẹ pé ti ẹni náà o bá fẹ́ rà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ti ó bá ti rí ọjà náà, ó máa wù ú láti rà torí pé ó máa ń jẹ́ nǹkan tó máa wú eni yen ní ojú. Ó dẹ sì máa ń jẹ́ kí inú ẹ̀ dùn bá ṣe ṣe ètò ọjà náà. Àwọn nǹkan tó máa mú mi láti máa ṣe àwọn ọjà nǹkan ọjà mi dáradára nìyẹn, láti máa ṣètò wọn dáradára.

Àwon orin tá máa n kó ní èdè Yorùbá ni mó fẹ́ràn jù lọ. Àwon orin bí tọ n kó láti ẹni tá n pè ní Brimo, ó láwọn orin kankan tó kó ọmọ Yorùbá ni, orin Yorùbá náà ló dẹ̀ si máa n kó. Mó dè fẹ́ràn àwon orin ẹ gidi gan ni. Àwon orin míìsín tí mó fẹ́ràn òún ni àwon orin tá máa n kó sí Olórun àwon Krìstẹ́nì, àwon tó yẹ kí àwon Krìstẹ́nì máa n kó. Orin náà mó fẹ́ràn gidi gan láti máa gbọ́. Ó máa n tú ni ní olẹ̀ sù máa n mú kí ènìyàn dún, ó lẹ̀ kí n jẹ máa n jẹ́ kí àrà ènìyàn jà gidi gan ni. Orin Brimo tí mó máa n gbọ́, ó pọ̀ gidi gan ni. Lara e ni alajo a somolu ati bee bee lo. Àwon orin rẹ gan gan ni mó fẹ́ràn jù lọ láti máa gbọ́. Ó ní bọ́ ṣe máa n lu àwon ọ̀rọ̀ rẹ̀ tó máa n jẹ́ kó yé eyan, ó lẹ̀ ṣe ní bọ́ ṣe máa n fi àwon orin rẹ̀ pa òwe tí ènìyàn fi máa n dún tí ẹ̀ lẹ̀ ṣe máa n kẹ́kọ́ láti tí ẹ̀ máa n gbọ́ orin náà. Mo. Máa n kẹ́kọ́ gidi gidi tí máa n gbọ́ orin Brimo. Àwon òwe tó máa n pa tí mi gbo rí, ẹ̀ mó máa bi àwon tí wà láyika mi boyà òwe yìí, ó ṣe pàtàkì àti ìtumọ̀ òwe náà. Èyí ni èyẹn tí mó fẹ́ràn orin Brimo jù àwon orin ẹ̀mí lọ.

Ẹh, tí bá ti ní ìpàdé pẹ̀lú oníbàárà, eh kó tó di ọjọ́ náà mo ti máa rí pé aṣọ tí mo fẹ́ wọ̀ o mọ tónítóní, mo sì máa rí pé mo ti lọ aṣọ náà sílẹ̀ ah kí ah inú ìbára lè dùn, kí inú oníbàárà lè dùn tó bá tì rí mí. To báa tì rí pé aṣọ tí mo wọ̀ tó ó da fún ìpàdé ta fẹ́ ṣe. Eh mo dè sì máa ṣàkíyèsí wípé aṣọ tí mo bá fẹ́ wọ̀ nígbà náà láti ìpàdé ah láti ní ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ aṣọ tí ó bá eh àkókò náà mú. Ó lè jẹ́ aṣọ tí ó bá ah ìpàdé mú pé kì ń ṣe aṣọ tí eh kò yẹ kín máa wọ̀ tí i bá n ṣe ìpàdé. So bo ṣe máa n múra ah aṣọ fún ìpàdé ah pẹ̀lú oníbàárà nìyẹn. Eh yàtọ̀ sí ọ̀rọ̀ aṣọ mímú tí bàá ní ìpàdé pẹ̀lú oníbàárà, mo máa ń ṣàkíyèsí àkókò ta bá ní eh ìpàdé náà, mo máa ń rí pé mo ti múra sílẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ jẹ́ kí oní oníbàárà náà mọ̀ àti àwọn nǹkan tí mo fẹ́ fi hàn oníbàárà wa. Eh mo máa ń ṣe àk-- ṣe to gbọ̀gbo rẹ̀ eh sílẹ̀ kí ń má ba à gbagbe mo dè sì máa ń kọ àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé sílẹ̀ kin lé rí pe mo ṣàlàyé gbogbo wọn pé mi i fi eh nǹkankan sílẹ̀ àbí pe mi i gbágbe nǹkankan tí n ba ti ń ṣe ìpàdé náà pẹ̀lú oní oníbàárà. Mo dè sì máa-- torí mo máa ń jẹ́ fẹ́ kí ah inú oníbàárà mi dùn kó lè máa ra nǹkan lọ́wọ́ mi lọ lọ. Ó jẹ́ nǹkan tí ó dára torí ó máa mú owó wá fún ah ilé iṣẹ́ mi.

Ẹ bẹ́ẹ̀ni, mọ́ ti ṣì nàrí, àmọ́ rántí ìgbà kan tí a wọ́n rán mi lọ sí iṣẹ́ láti lọ ràn kan. Wọ́n rán mi iṣẹ́ láti lọ ràn kan níbi tó jìnnà díẹ̀ ẹ́ wọ́n wá júwe fún mi tó rí pé mí lọ ibẹ̀rí, wọ́n wá júwe fún mi àmọ́ mi ò fetí sí bó ṣe júwe fún mi yẹn dáadáa. Ìgbà tí mo wá ń lọ, mo wà rí pé mo ti ṣì nà ó pé ibi tí mo ti bá rà mi kì í ṣe ibi tán, ó sọ pé èèó yẹ kí n wà níyẹn. Mo ṣàwàá gbìyànjú láti wá ọ̀nà. Ìgbà tí mò wá rí ọ̀nà, mo wáa ń bi àwọn ènìyàn tó wà ní àyíká, àwọn yẹn lọ wà n júwe fún mi díẹ̀díẹ̀díẹ̀. Àwọn yẹn lọ wà n júwe fún mi ọ̀nà tó yẹ kí n gba àti àì ibi tí àwọn nǹkan tí ẹ kì í rí lọnà kì í lè mọ̀ kí ibi tó yẹ kí máa lọ. Pé ibi tí mò ń lọ gangan ni èè èmò rí yẹn pé ibẹ̀ gangan ni ẹ kí máa lọ. Àì nǹkan tí ó jẹ́ mú mi láti padà mọ ibi tí mò ń lọ nìyẹn. Ẹ kì í ṣe nǹkan tó dára láti máa ṣì nà, kò jẹ́ kí inú èè yọ̀ndú pàápàá jùlọ ti júwe fún èèyàn orí tẹ ni ẹ́ lọ́lẹ sí ìgbàgbé. Ẹ ibi ìgbà tí mò ń bá ṣì máa ìgbà tí mò máa ń ṣì nà ní ibi tí yẹ kí èmi lọ rí tí màá ti lọ sí ibi tí mi lọ rí bẹ́ẹ̀ yẹn, màá ṣì nà mo dẹ̀ tí màá gbìyànjú láti máa ma a ṣì nà láti lẹ́ láti ìjọ yẹn tí yẹ kí mi ti fà á sí kíyèsi bó ṣe júwe fún mi yẹn jẹ́ kí mo ti ṣì nà yẹn. Láti jo yẹn ni tọ máa ti ń júwe ọ̀nà fún mi bẹ́ẹ̀ yẹn. Mo máa ń ṣàkíyèsí pé mi ìgbàgbé, mo dẹ̀ tí màá gbìyànjú láti kọ́ sílẹ̀ tí màá tìrín lọ tí ìgbà tí mò ń bóyá ibí tó yẹ kí n gba lé lè mò máa ń bèrè lọ́wọ́ àwọn tó wà lẹ́yìn àyíká kó ń júwe fún mi, kó ń júwe ọ̀nà fún mi, kó ń júwe ibi tí mò ń lọ náà fún mi.

Rárá mi ti lu, eti rí. Ọkùnrin ni mí mi kì í ṣe obìnrin. Idi níyẹn tí mi dà, tí mi ti lu etí. Ati pé mi ó, kì í ṣe ǹkan tí mo fẹ́ràn gidigidi, pàápàá jùlọ fún ọkùnrin. Tí ó bá jẹ́ obìnrin bẹ́ẹ̀ni ó sì jẹ́ ǹkan tó da. Àmọ́ ọkùnrin ni mí kì dé ń ṣe ǹkan tí mo kà sí, láti máa lu etí. Gẹ́gẹ́ bí ọkùnrin, obìnrin ni èmi rò pé òun ló máa ń lu etí nìkan. Kì í ṣe ǹkan tí mo fẹ́ràn. Obìnrin a sì máa lu etí.

Ehn, mo máa ń ṣe àkíyèsí pé mo máa ń mu omi dáadáa, pàápàá jùlọ lójoojúmọ́. Tí mo bá ti jí ní àárọ̀ bẹ́yen, mo máa mu omi, tí mo bá yẹ ti jẹun, tí mo bá ti jẹun, mo má yẹ ti jẹun tán, mo máa ń ṣe àkíyèsí pé mo mú omi. Tí mo bá yẹ ti fẹ́ sùn náà, tí ọ̀fún bá ti ń gbẹ mí díẹ̀ díẹ̀, mo máa ń mú omi. Ìgbà tí mo bá mú omi jù lójoojúmọ́ yìí, ìgbà tí ọ̀fún bá ti ń gbẹ mí, ìgbà kí bá tó fún bá ń gbẹ mí, tí mo bá wà ní òde àti tí mo bá wà ní ilé, mo máa ń kíyèsi pé mo gbọdọ̀ mu omi torí ó jẹ́ ǹkan tó dára. Kò dáa kí, kò jẹ́ sí dá kí ọ̀fún máa ń gbẹ èèyàn kí èèyàn máa rí omi mú. Omi tí mo máa ń mu lójoojúmọ́, mi kì n ka ìgbà tí mo máa ń mu lójoojúmọ́ àmọ́ ó máa ń pọ̀ díẹ̀. O ba má to ìgbà mẹwa abi kò ju bè ló, papa jùlọ ti n ba ti wà ni ilẹ tí n ba ti lo sí òde àmọ́ tí mo bá ti lọ sí òde kò kí ń pọ̀ tó ìgbà àá mẹ́wàá yẹn, ó lè máa ju ìgbà márùn-ún lọ tí màá mú omi torí a ti rí omi mú, pàápàá jùlọ tí kò bá sí ibi tí mo ti lè ra omi. Ní àyíká tí mo bá wà ní òde, mo lè máa tètè rí omi mú. Tí mo bá ti wà ní ilé, omi tí mo máa ń mu máa pọ̀ ju ìgbà ti mo bá ti wà ní òde lọ.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí, ah, iṣẹ́ mi, olórí, ah, ilé iṣẹ́ mi dára gidi gan ni. Ehn, ó jẹ́ èèyàn tí, ehn, mo-- ó fẹ́ràn mi tí mo dẹ̀ tí fẹ́ràn. Ó ti ṣe díẹ̀ tí a ti mọ ra, tí n ba dẹ̀ tí ní nǹkan tí mo fẹ́, aṣe ibi iṣẹ́ tí ì n bá ti mọ ń ṣe. Ah, olórí náà jẹ́ ẹni tí mo lè lọ gbé nǹkan bá kí wọ́n kọ́ mi bí mo ṣe lè ṣe kí lè mọ ń ṣe ní, ah, ọjọ́ iwájú. Ẹní bá dẹ ṣe ǹkan tí, ah, wọ́n nílò, iṣẹ́ tó nílò ìrànlọ́wọ́ fún, tó ń bà tí mo ń ṣe wọ́n le gbé wá bá mi kín ki a fi wọ̀n wọ́n, wọ́n paapa jùlọ. Tó bá tì jẹ́ ǹkan tí mo mọ ń ṣe ju àwọn lọ. Ehn, olórí, ah, ilé iṣẹ́ mi jẹ́ èèyàn tí mo fẹ́ràn, ah, gidi gan ni tí mo dẹ̀ tí máa ń kà á sí, tí mo máa ń gbọ́ràn sí ní ẹnu gidi gan ni. Nítorí wọ́n jẹ́ èèyàn tó mọ̀ ìwà hù, tó dẹ̀ ṣí máa ń tọ́jú àwọn tó ń ṣiṣẹ́ fún wọn, ah, dáradára. Ara ǹkan tí mo fẹ́ràn, ah, olórí, eh, ilé iṣẹ́ mi, ah, gidi gan ni. Torí ìbáṣepọ̀ wa àárín àwa méjèèjì dára gidi gan ni. A máa ń ka ara wa sí, a dẹ̀ ṣí máa ń ka ọ̀rọ̀ ara wa sí.

Bẹ́ẹ̀ni, tí n bá ti mọ ọ̀nà ibi tí mò ń lọ dára dára, tàbí tí máa ti kí mo ti ń ṣìnà, tàbí tí máa ti gbà pé ibi tí mò ń lọ tàbí tí wá ti jẹ́ ibi tí mi lọ rí, tí máa sì rí àwọn èèyàn ní àyíká, mo máa bèrè ọ̀nà ní ọwọ́ wọn, kí wọ́n lè fi ọ̀nà wọn wí, má bá ṣìnà lẹ́sẹ̀ lè dé ibi tí mò ń lọ. Bẹ́ẹ̀ni, ohun tò jẹ́ máa ń jẹ́ kí èèyàn pàdé àwọn èèyàn tuntun. Bí màá sì ń bèrè ọ̀nà bẹ́yẹn lọ́wọ́ àwọn ènìyàn, bí màá sì jẹ́ àwọn èèyàn tó wúlò tí wọ́n bá sì jú ìwé ọ̀nà fún mi, mo máa dúpẹ́ lọ́wọ́ wọn modẹ̀ sì máa ma lọ ní ọ̀nà ọ̀nà mi. Ẹ ò ṣe pàtàkì láti máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí ó ní ìwé kan tá ń pa tó ní pé ẹni tó bá bèrè ọ̀nà kò kì í ṣìnà. Tó bá bèrè ọ̀nà bẹ́ẹ̀ yẹn kò sí pé má ṣì lè ṣìnà torí wọ́n máa júwe fún ẹ gidi gan ni. Bọ̀ ẹ́ kó lè mọ ibi tó lọ́kù lọ́kù má bá ṣìnà mọ́.

Ìmọ̀lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jùlọ. Mo fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ jù àti ìrọ̀lẹ́ lọ nítorí tí ẹ́ ẹ tí bá sì jẹ́ àárọ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ́ atẹ́gùn máa ń fẹ́, ó jẹ́ṣìn ọjú náà dé ṣìn máa ń yára paapa jùlọ. Bí bá sì jẹ́ ìjọ tí àtẹ́gùn bá sì ń fẹ́ bẹ́ẹ̀ yẹn tí oru o bá ti mú, ọ̀tutu máa mú jẹ́ pé a jẹ́ ǹkan tí mo a níìfẹ́ gidi gan ni. Àmọ́ ilé náà máa ń ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ òwámọ́. Ti eyan bati ji ni òwúrọ̀ o man ni àǹfààní láti lo ojo bi eyan base fe, ni ìrọ̀lẹ́ bayi, o man ku ki eyan sun ki eyan desi múra fún oye ti o n bo idí yẹn tí mo fi fẹ́ràn àti òwúrọ̀ ju títí à ìrọ̀lẹ́ lọ. Ó máa ń èèyàn máa le ṣe nǹkan tó bá fẹ́ fún ọ̀ ọjọ́ náà. Paapa jùlọ àwọn nǹkan tí èèyàn ò ri ṣe ní à ọjọ́ tó ti ṣe kọjá lọ, èèyàn máa le ṣe ní ọjọ́ tuntun. Ẹ.

Tí mo bá ti wà nínú ọkọ̀ bẹ́yìn, tí mo bá ti ń lọ ní à ọnà, tí mo bá ti a kójú à ìjìnnà, mo máa fẹ́ máa ní sùúrù gidi gan ni. Kí ń bá má ba fi ara pa ní ọnà. Ó ṣe pàtàkì rẹ́mọ̀ kí a máa ní sùúrù láti tí mo bá ti ń wa ọkọ̀ àbí tí mo bá ti wà nínú ọ ọkọ̀. A tí mo bá ti wa rí pé à ìdènà máa pọ̀ ní ọjọ́ náà, mo máa fẹ́ tètè jí, mo máa tètè jí lára kùtùkùtù kí n lè lè lè jáde. Mo de si ma wo orí fọ́ọ̀nù mi náà, mo máa wo à bí ọnà ṣe rí ní orí fọ́ọ̀nù mi torí ó ní àwọn nǹkan tí ẹyan le wo lórí fóònù tó máa jẹ́ kí ẹni mọ bí ọnà ṣe rí, bóyá ìdènà máa pọ̀ tàbí bí a kò ní pọ̀. Tí ìdènà bá ti pọ̀, mo máa tètè jáde kí ìdènà tí ó tó pọ̀. Bo ba de ti je ìgbà tí mo bá gbagbe láti wọ, tí ìdènà bá ti pọ̀, mo máa ní sùúrù gidi gan ni. Kí n má ba farapa. Ọ̀ yẹn bí mo ṣe sọ torí tí ẹyan bá farapa bẹ́yen, ibi tí èèyàn gan ń lọ, èèyàn máa gbagbe ẹ. A èèyàn máa gbagbe ibí tó ń lọ gan, èèyàn máa kúrò ní ọkàn èèyàn torí èèyàn ti farapa. Ó ṣe pàtàkì láti máa ṣọ́ra náà kí n má má farapa gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹhn tí ba de ti fe jáde beyan wa n wo bóyá à ọ̀nà ọ̀nà ọ̀nà ó yá. Ǹkan tọ̀ bá dẹ̀ tì máa yá jù ni mo máa ìgbà míràn tó bá sì jẹ́ ibí ti o fi bẹ́ jìnnà mo lè e fẹsẹ̀ rìn paapa ju lọ tí à ìdènà bá ti pọ̀ ní ọ̀nà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ẹ̀pàrà sí ara, pàápàá jùlọ tí mo bá ti fẹ́ jáde àti pàápàá jùlọ tí otùtu bá ti mú tàbí tí ọyẹ́ bá ti mú tó yẹ kí tí ẹ̀yan bá ti para ojú rẹ àti gbogbo ara rẹ̀ a máa ma funfun. Ẹ̀hẹ̀, a máa ma fi, a máa ma fi ipàrà sára ní àwọn ìgbà wọ̀nyí. Ẹ̀hẹ̀, àmọ́ tí n bá ti jáde t'o ba je ilé ni mo máa wà láti àárọ̀ di alẹ́, ẹ̀hẹ̀, mo kàn máa wẹ lásán ni mí ní eh pàrà rí kò mi kò síbi tí mò ń jáde lọ. Mo máa dúró sílé láti àárọ̀ dálẹ́ ni, idí níyẹn ti mi kì í fi n pàrà. Àmọ́ tí mo bá ti ń jáde lọ síse àwọn ọjọ tàbí tí mo bá ti ń lọ sí iṣẹ́ tàbí tí mo bá ti ń lọ sí òde, màá ṣà sakiyesi pé mo pàrà. Pàápàá jùlọ tí ọyẹ́ bá ti mú kó jú mi máa má fùnfun nítorí tí mo bá ti pàrà nínú ọyẹ́ ojú mi máa ma fùnfun, tí mo bá ti jáde ojú mi máa ma fùnfun gidi gan ni àtọwọ́ mi náà a máa fùnfun gidi gan. Ẹ̀hẹ̀, idíní yẹn ti mo máa fi n afi pàrà sára káwọn èyàn mi ma máa ma máa rí pé ẹni yóò tọ́jú ara ẹ̀ dáadáa. Yatọ̀ sí yẹ́n tí mo bá ti jáde bi mo ṣe sọ bí kí ń pàrà. Ẹ̀hn, tàbí tí mo bá ti jẹ́ kí àwọn tí mo fẹ́ lọ rí ní òde wọn jẹ́ àwọn bí ọ̀rẹ́ mi tàbí àwọn tó súnmọ́ mi gidi gan, ẹ̀hn, mi kì í pàrà náà. Ti ń ba dẹ̀ tíi ri pé ojú mi ò ni fùnfun, ẹ̀hn, mi kì í pàrà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gidigidi. À ọmọ Yorùbá ni mí, àwa ọmọ Yorùbá, pàápàá jùlọ àwa ọkùnrin, a máa ń fẹ́ràn oúnjẹ tó láta gidigidi. Ẹ̀, mo máa ń fẹ́ràn kí oúnjẹ mi máa láta, pàápàá jùlọ tí ó bá ti jẹ́ ọbẹ̀ tàbí tí ó bá ti jẹ́ ẹran tàbí ẹja. Ẹ̀, tí ó bá ti-- ìgbà mìíràn ó lè jẹ́ ọbẹ̀ ẹ̀fọ́ tàbí ọbẹ̀ ata tàbí ọbẹ̀ ewédú. Bí bá yá ti sẹ́ ẹ́, ọbẹ̀ bẹ́ẹ̀ yẹn, mo máa ń fẹ́ràn kí ó máa ní ata gidigan ni. Bo ba dẹ tijẹ́ ẹ́ oúnjẹ mìíràn tí ẹniyàn le fa ata sí, mo máa ń fẹ́ràn kó máa ní ata, pàápàá jùlọ tí ó bá ti jẹ́, ẹ́, ìrẹsì oní jọ̀lọ́fù àti orí ìrẹsì míì tí ẹniyàn le fi ata sí, màá ń fẹ́ kí ata rẹ pọ̀ gidigidi torí mo fẹ́ràn láti máa jẹ ata. Mọ́ ran ti ìgbà tí màá ra, ẹ̀n, súyà, tí bàá fẹ́ ra súyà bẹ́ẹ̀ yẹn, tí wọ́n bá ti ń fi ata síi, mo máa ń fẹ́ ki wọn máa fi ata púpọ̀, ààń, gidi síi kí ata náà lè pọ̀ kó lè ta a ní lẹ̀nú. Tí bàá dè ti fẹ́ jẹ ọbẹ̀ náà tí ó bá ti jẹ́ ẹ̀mí nìkan ló fẹ́ jẹ, mo máa ń fi ata púpọ̀ síi, kí inú mi lè dùn torí mo máa ń fẹ́ràn kí ata máa pọ̀ l'oúnjẹ mi ó máa ń mú kí, inú mi dùn. Mo dẹ ṣi máa n lè jẹ.

Bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́ tí mo máa ń fún, àwọn èèyàn ta bá ṣẹ̀ṣẹ̀ pàdé, tí wọ́n bá ti, pàdé fún ìgbà àkọ́kọ́. Mo máa fún ẹ ní káàdì iṣẹ́ mi, bá wá julọ to bá sì jẹ́, ìpàdé iṣẹ́ ni a pàdé fún, tan bá ti lọ sí àwọn ìpàdé kankan to yẹ́ kí gbogbo wa, iṣẹ́ kankan la jó ń ṣe tàbí iṣẹ́ wẹ́ wa a jẹ́ mo ra, ọ̀kúnúkálukú máa mú káàdì iṣẹ́ rẹ̀ wá, kan lè máa pín fún àwọn ènìyàn tí, ó fẹ́ kàn padà bá sọ̀rọ̀ àbí tó fẹ́ padà bá sọ̀rọ̀. A máa máa pín fún, ẹni bẹ́ẹ̀. Bá lẹ̀ tí rí èyàn tó lè ra, ẹ́, nǹkan wa tàbí tó lè ra àwọn ọjà ọjà wa, tí a bá rẹ̀ ti fẹ́ kó, a, rántí náà kó máa bàgbé láti, a, pe wa. A máa fún un ní káàdì, a, iṣẹ́ náà. A de si n ma gba kadi iṣẹ́ na lọ́wọ́ àwọn ènìyàn. Ó ga ju lọ to bá sì jẹ́ ìpàdé bí mo ṣe sọ, ìpàdé iṣẹ́ tí gbogbo wa máa, a, papọ̀ láti mọ̀ nípa iṣẹ́ wa. A máa pín káàdì iṣẹ́ náà, tí mo ba si pàdé àwọn èyàn náà fún ìgbà àkọ́kọ́ tí, a, jẹ́ iṣẹ́ tí mò ń ṣe jẹ́ iṣẹ́ tí, a, ó máa ṣe wọ́n ní àǹfààní. A máa ń, a, fún wọn ní káàdì iṣẹ́ mi kí wọ́n lè ránṣẹ́ láti, a, pe mi náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò à tẹlifíṣàn. Àwọn kan wà tí mo fẹ́ràn gidi gan ni. Tó jẹ́ kí ẹ̀ẹ̀kọọan kan ní à ọ̀ṣọ̀ṣẹ̀ ló máa ń ṣe, mo máa ń ṣẹ́ẹ̀tì alámù ní orí ẹ̀rọ ayábíàṣá mi kí ń má báà gbàgbé kí n le wo ètò náà lórí tẹlifíṣàn. Ẹ̀ẹ̀, àwọn nkan kọọkan wà tí mo máa ń fẹ́ràn jù lọ́nà ní orí tẹlifíṣàn tó jẹ́ kí àwọn kan tí mo máa ń wò nìkan nìyẹn. Ìgbà mìíràn, eré ìdárayá bí à tafẹ́ṣẹ́ gba ni mo máa ń sábà wò lórí tẹlifíṣàn. Ìgbà mìíràn náà, eré ìdárayá bí t'afọwọgba ń gbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń wò. Àwọn nǹkan tí mo máa ń wò lórí tẹlifíṣàn nìkan ni àwọn ètò tí mo á fẹ́ràn ṣá tàbí àwọn ètò tí à ó yẹ kí n fẹ́ràn. Ìgbà mìíràn tí màá ti fẹ́ wo à fíìmù, mo máa lò à tẹlifíṣàn láti, láti fi wò kí ni lè mọ̀ bí à nǹkan tí mo máa wò lọ nípa pé tí ó bá sì jẹ́ nǹkan tó gùn gé tí màá ti fẹ́ran à, à ètò àkọ́kọ́ tàbí ẹlẹ́ẹ̀keji rẹ̀, à mo máa wò ètò lọ́nà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí a, fóònù. Àwọn ìpàdé tí mo máa ń ṣe lórí fóònù máa ń pọ̀. Ìgbà mìíràn ìpàdé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni mo máa ń ṣe, eh, ìgbà mìíràn náà ìpàdé, ẹ, iṣẹ́ ni mo máa ń ṣe. A, tí iṣẹ́ yẹn ni ó máa ń pọ̀ jù lọ torí àwọn ọ̀gá ìlé iṣẹ́ mi wọ́n máa n nílò láti máa mọ̀ bí ibí tà bá iṣẹ́ dé a máa wá ṣe ìpàdé ní orí fóònù. Paapaá jù lọ tí won baà sí ní, a, ibi iṣẹ́ ní ọjọ́ náà. E, ìpàdé orí fóònù yá, ẹ, ju, ẹ, bí i ká máa rí rà lọ torí èèyàn ò jẹ̀ ní iná owó tó, a, ti pé a ká pàdé lọ. A, ìpàdé tá a máa ma fi rí ara wa ṣójú korojú, ẹ, ó máa ń nira ju ìpàdé tórí fóònù lọ. Áti wípé kò ní sí pé èèyàn náà ó wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ paapaa jùló, tii n ba lọ sí ibi iṣẹ́ fún, a, ọjọ́ náà. Áti fẹ́ ṣe ìpàdé lórí fóònù. Won máa n se akiyesi pe aṣọ ti mo wo máa n je aṣọ to dára fún ìpàdé náà. Ehn, àmọ́, ẹ, tí bá ti wọ aṣọ bẹ́ẹ̀ yẹn, aṣọ, aṣọ òké yẹn nìkan ni mo máa ń ṣàkíyèsí ẹ. Mií kì n ṣàkíyèsí ṣòkòtò torí wọ́n ò kí ń rí, ẹ, ṣòkòtò mi. Ehn, aṣọ tí n bá wọ̀ sókè nìkan ni wọ́n máa ń ri.

Ẹ̀, ìgbẹ̀yìn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe, ẹ́, ìmójútó, ẹ́, ilé mi. Mo máa ń gbá ilẹ̀, mo dè sì máa ń nu ilé ti en, àwọn kankan bá ti dọ̀tí mo máa ń nu wọn, mo de sì máa fọ àwọn tí ó nílò, à, fífọ. Ẹ́, nibìgbà mìíràn mo máa ń dá sé paapa julo tí ó bá sì jẹ́ pé èmi nìkan ló, èmi nìkan ló wà n lé, èmi máa ń dá sé àmọ́ tí ó bá sì jẹ́ èmi nìkan ló wà n lé tí ó bá sì pọ̀, gbogbo wa ló máa kọ́wọ́pọ́ láti, a, ṣe ìmọ́tótó ilé náà kí ilé lè mọ́ tónítóní. Ẹ́, à, bí mo ṣe sọ, ẹ́ kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe, ẹ́, ìmọ́tótó ilé kí ilé lè mọ́. Ẹ́, ìgbà mìíràn náà tí màá gbàgbé àbí ti iṣẹ́ bá ti pọ̀jù àbí tí bàá sí nílé, mi ni lè ṣe, ẹ́, ìmọ́tótó iná mi, ilé náà mii lè tún ilé ṣe. Àmọ́ tí bàá n ṣe padà dé láti ibi tí mo ti lọ àmọ́ tàbí tí bàá ti ranti tàbí tí, ẹ́, iṣẹ́ ò bá ti pọ̀ títí mó bí ti tẹ́lẹ̀, màá rí pé, à, màá ṣàkíyèsí pé mo, à gbudo ṣe, ẹ́, ìmọ́tótó ilé náà kí, ẹ́, ilé lè wuni, ko de si lè mọ́ tónítóní.

Rárá, èmi ò gbàgbọ́ nínú àìgbàgbọ́ atọwọ́dọ́wọ́. Àwọn ìgbàgbọ́ tí a fi kọ́ mi láti kékeré ni àìní ìgbàgbọ́ kì í ṣe èyí tí àwọn bàbá bàbá mi àti bàbá màmá màmá mi gbàgbọ́. Èyí tí àwọn òbí mi fi kọ́ mi pé ìgbàgbọ́ Krìstẹ́nì ẹni yẹn nìyẹn mo ní mo dẹ̀ sí ìgbàgbọ́. Ẹ̀mi ò gbàgbọ́ ní ìgbàgbọ́ àwọ̀ tọwọ́dọ́wọ́ àti tánṣẹ́ ní ìdílé wọn wọ́n tẹ́lẹ̀. Rárá, mi ò gbàgbọ́ ní ìyẹn.

Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi lójú ojúmọ́, pàápàá jùlọ tí mo bá ti ń sun tàbí tí ó bá ti ń rẹ mí tàbí tí mo bá ti ní nǹkan mí ṣe, mo máa ń lo fóònù mi. Igbà púpọ̀ ni mo máa ń lo fóònù mi lójú ojúmọ́. Tí mo bá ti jí ní àárọ̀ bẹ́ẹ̀ ni mo máa lo fóònù mi. Mo máa ń lo fún oríṣi nǹkan púpọ̀, bíi kí mo fi kàwé tàbí kí mo fi ń gbọ́ orin tàbí kí mo fi wo ètò tẹlifíṣàn. Ǹkan púpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń fi fóònù mi ṣe lójoojúmọ́. Iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́ máa ń pọ̀, pàápàá jùlọ tí mo bá ní nǹkan mìíràn láti ṣe, tí mo bá ní iṣẹ́ mìíràn láti ṣe tàbí tí mo bá lọ sí ibi iṣẹ́. Tí mo bá lọ sí ibi iṣẹ́ bẹ́ẹ̀ ni èmi kì í lo fóònù tó ìgbà tí èmi bá lọ sí ibi iṣẹ́. Nítorí iṣẹ́ máa ń pọ̀ láti ṣe. Ẹ̀mi jẹ̀ kí n rá yìí láti máa lo fóònù mi. Bí mo ṣe máa ń lo tí mo bá ti wà nílé, tí mo bá ti wà nílé bẹ́ẹ̀ ni mo máa lo fóònù mi tó ìgbà mẹ́wàá tàbí ìgbà mọ́kànlá àmọ́ tí mo bá ti wà ní ibi iṣẹ́ mi ò ní lo fóònù mi ju ìgbà méjì lọ tàbí ìgbà mẹ́ta tí bá wọlé ẹnìkan ni mo máa lo fóònù mi tàbí tí mo bá fẹ́ pé jáde ẹnìkan náà ni mo máa lo fóònù mi, pàápàá jùlọ tí mo bá ti wà ní ibi iṣẹ́.